Kí ni mo máa ń ṣe ní àṣálẹ́? Ǹkan tí mo máa ń ṣe, àwọn ohun tí mo máa ń ṣe ní àṣálẹ́. Àkọ́kọ́ mo máa ń ṣe iṣẹ́ tó máa ń mú owó wá lórí, ẹ́, ayélujára bí i ti íńtánẹ́ẹ̀tì, bíi eléyìí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí. Iṣẹ́ titi ori íńtánẹ́ẹ̀tì tí ó máa ń mú owó wá, òun mo máa ń ṣe ní àṣálẹ́. Mo tún dẹ̀ máa ń wo fíìmù ní àṣálẹ́. Ohun mìíràn tí mo tún máa ń ṣe ní àṣálẹ́, òun ni ìmíkíká. Mo dẹ̀ máa ń ka ìwé ní àṣálẹ́

Báwo ni mo ṣe máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Ni ìgbà mìíràn, ètò àwọn ètò iṣẹ́ àkànṣe tí mo ní láti ṣe ní ọjọ́ kejì, àṣálẹ́ òní máa ti ṣe ètò rẹ̀ sílẹ̀. Pé nígbà tó bá di ọ̀la báyìí, ohun báyìí ni máa mú ṣe. Ni ìgbà mìíràn, nígbà tí mo bá jí ní òwúrọ̀ tí máa ti gbàdúrà tán, ìgbà yẹn òun ní máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe mi kí nǹkan kó má ba à dí ìkejì lọ́wọ́

Ṣé owó tí mò ń gbà dára tó? Ní lọ́ọ́ lọ yìí, owó tí mò ń gbà kò dára tó, nítorí pé iṣẹ́ ẹ̀eme- bí ẹ̀emeta ni mo máa ń ṣiṣẹ́ ní ọ̀sẹ̀. Nídi èyí, owó tí mò ń gbà kò dára tó. Mò ní ìrètí láti rí iṣẹ́ to jẹ́ pé màá máa, màá máa ṣe iṣẹ́ náà ní ojoojúmọ́ láti jẹ́ kí owó yẹn kó pọ̀ sí.

Ṣé mo ti lu etí mi? Bẹ́ẹ̀ni, mo lu etí mi nígbà tí mo wà ní léńjelénje, nígbà tí iyẹn tú mọ̀ sí pé nígbà tí mo wà ní ọmọ kékeré. Èmi kọ́ ni mo lu o, Àgbàlagbà kan òun ni ó bá mi lu.

Báwo ni ìbáṣepọ̀ pẹ̀lú olórí iṣẹ́, iṣẹ́ mi? Ìbáṣepọ̀ pẹ̀lú olórí iṣẹ́ mi ó dára. Níwọ̀n ìgbà tí mo bá ti tẹ̀lé ètò tàbí ìlànà tí olórí ìṣe tó bá ti fi sílẹ̀ nínú iṣẹ́, kò yẹ kí wàhálà kankan kó wà. Nídi èyí èmi lè sọ pé ìbáṣepọ̀ tó wà láàárín olórí iṣẹ́ mi àti èmi, ìbáṣepọ̀ náà ó dára.

Ṣé mo máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ibiṣẹ́ ní àkókò. Ṣùgbọ́n bí mi ò bá ní lè dé ibiṣẹ́ ní àkókò, màá ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí Ọ̀gá ilé iṣẹ́ ní pé mi ò ní tètè dé ní ọjọ́ náà.

Ṣé mo fẹ́ràn lọ sí etí òkun? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí etí òkun, ṣùgbọ́n èmi kò tíì lọ sí etí òkun rí. Mi ò ní àǹfààní láti lọ sí etí òkun. Ìdí tí ó fi rí bẹ́ẹ̀ ni pé agbègbè àti àdúgbò tí mò ń gbé kò sí òkun níbẹ̀. Ṣùgbọ́n èmi ń wo ọjọ́ náà tí èmi yóò lọ sí etí òkun láti ṣeré.

Ṣé mo máa ń mu ẹ̀rọ ìlera? Ohun tí ìbéèrè yìí tí ó ń béèrè kò yé mi ní pàtó ohun tí ìbéèrè náà ń sọ tó fẹ́ kí n dáhùn.

Ṣé etí mi dára? Bẹ́ẹ̀ni etí mi dára. Mo máa ń gbọ́, mo máa ń, mo máa ń gbọ́ ọ̀rọ̀ dáradára. Kódà tí ènìyàn bá ń sọ̀rọ̀ tàbí tí àwọn ènìyàn bá ń sọ̀rọ̀ níbi tó jìnà sí mi, mo máa ń sábà gbọ́ ohun tí wọ́n ń sọ tàbí kí wọ́n má a tàbí kí orin kó máa lọ, mo máa ń sábà gbọ́ dáradára.

Ṣé mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́rẹ̀ yìí ó pín sí méjì. Nítorí pé tí ènìyàn bá ń mú báírò dání láti kọ̀wé ó kọ ni, tí ó bá sì ń fi ọwọ́ tẹ kọ̀ǹpútà ó ń kọ náà ni. Méjèèjì náà ni mo máa ń ṣe. Mo máa ń fi, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ mi, mo máa ń kọ̀wé pẹ̀lú ka-kada, ẹ ni pẹ̀lú, pẹ̀lú kada, pẹ̀lú báírò àti lórí ìwé. Ó dẹ̀ máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ láti táìpù sí orí kọ̀ǹpútà.

Nígbà wo ni o kẹ́yìn? Ni, nígbà wo ni mo kẹ́yìn lọ wo eyín? Èmi kò tíì lọ sí hospital láti wo eyín mi rí, torí pé èmi kò ní-- mi, èmi, eyín kò dùn mí. Mi ò dẹ̀ ní wàhálà rárá nípa ti eyín mi. Mo mọ̀ pé ó dára kí ènìyàn kí ó máa lọ wo eyín tàbí ẹ̀yà ara ní òrèkòrè. Ni bí mo ṣe ń, ń dáhùn fí èṣì sí àwọn ìbéèrè yìí, èmi náà ń wò ó, mo tí ń rò ó, mo tí ń gbèrò ẹ pé bóyá èmi máa ma ṣe lẹ́ẹ̀kọ̀kan láti jẹ́ kí ohun gbogbo kó ṣiṣẹ́ dáradára nínú àgọ́ ara.

Ṣé mo ní àgbàlá òjò? Tí ìbéèrè tí a bèèrè tí ó bá yé mi dáradára, ìyẹn tù mọ̀ sí wípé nígbà tí òjò bá ń rọ̀, ṣe ní àyíká ilé tí mò ń gbé, ṣe ibi kan wà tí òjò tó máa ń gbà kọjá tí kìí s tí kì í jẹ́ kí òjò tàbí omi kó wọ inú ilé wa ba ni? Tí ó bá jẹ́ pé ìbéèrè náà ni a ń bèèrè. Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò ní àyíká ilé ibi tí mò ń gbé. Ní ìdí èyí, nígbà tí òjò bá ń rọ̀ ní òrèkóòrè, òjò kò ní lè wọ inú ilé wa, kò ní lè. Bí ó bá ti lè kún tó kò ní lè wọ inú ilé wa. Inú àgbàlá yìí, òun ni òjò á máa sàn lọ títí yíò fi sàn dé kúrò ní àra--ní kò jù kúrò ní àrọ́wọ́tó mi.

Ṣé mo máa ń mu òògùn lójoojúmọ́? Rárá mi ò kí ń mu òògùn lójoojúmọ́ nítorí bí ẹni tí ara ẹ ò bá yá òun ni ó máa ń mu òògùn. Kò kín ṣe lójoojúmọ́ mo máa ń mu òògùn ṣùgbọ́n nígbà tí mo bá rí pé ó rẹ̀ mí díẹ̀ tàbí bóyá ara mi ò yá, màá mu òògùn. Bóyá inú rírun ni o, tàbí orí fífọ́, tàbí ara ríro. Ní ìgbà tí mo máa ń lo òògùn òun nìyẹn.

Ṣé, ṣe o ti fún ní ẹ̀jẹ̀ rí? Tí ó bá jẹ́ pé nǹkan tí ìbéèrè yẹn sọ ni pé, ṣe mo ti fún èèyàn ní ẹ̀jẹ̀ rí? Pàápàá julọ bóyá ni ilé ìwòsàn àbí bá kan. Rára mi ò tíì fún ni, ní ẹ̀jẹ̀ rí. Ni ìgbà kan, ìgbátí mo fẹ́ fún ni ní ẹ̀jẹ̀, mo, mo ní lọ́kọ̀ láti, fún ní lẹ́jẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe, nígbà tí wọ́n ṣe ìgbéwọ̀n mi, e yẹn tí wọ́n ń pè ní weight, wọ́n ní e weight mi ó kéré pé mi ò ní le fún èèyàn ní ẹ̀jẹ̀ nítorí ti, ẹh. Ìwúwo sí mi.

Ṣé mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Mi ò ní àìsàn, mi ò tí è ní ìkórìíra sí oúnjẹ kan, kò sí oúnjẹ tí èmi ò le jẹ. Èmi de sẹ́sẹ́ ń gbọ́ pé ìkórìíra sí oúnjẹ óunje o je àìsàn, mi ò tí è gbọ́ rí rárá pé tí èèyàn bá, tí èèyàn bá kórìíra oúnjẹ kan pé àìsàn ni. Anyway, eh, bí bá ti è ṣe jẹ́, kò sí oúnjẹ tí èmi kò le jẹ o. Kò sí oúnjẹ tí èmi ò le jẹ rárá. To bá jẹ́ pé oúnjẹ tí à ń jẹ ní, ẹ́hn ilẹ̀ Yorùbá, kò sí èyí tí mi ò le jẹ nínú ẹ̀